Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lọ sí etíkun dáadáa, ìyen, àjàjà. Tó bá jẹ́ ìgbà tí mo wà ní liifù níbi iṣẹ́, mo máa ń lọ sí etíkun láti lọ gba afẹ́rẹ etíkun àti láti lọ ṣe oríṣiríṣi, ayẹ̀wò sí agbègbè náà láti míìtì oríṣì, láti ṣe alábàápàdé oríṣiríṣi àwọn èèyàn tan wá fún ètò ìgbafẹ́ níbẹ̀

Ohun tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ni kí n rí pé àwọn nǹkan kan ti ń mẹ ẹ́ nípa iṣẹ́ táà ń ṣe ní òòjọ́. Ó máa ń mú ara ta mí gan, ó sì máa ń mú mi láti wò pé ọ̀nà wo ni a lè mú kíní yìí rò kè. A lè mú ìbá, a lè mú gbé yìí, kíní yìí ròkè láìsí nǹkan náà tó máa mú mi máa tara níbi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara ra ara. Àjaja ni àkókò ọyẹ́ báyìí. Mo máa ń lo ìpara láti jẹ́ kí àwọ̀ mi jọ̀lọ̀ àti kí àwọ̀ mi máa dán. Àjẹjà ni àkókò ọyẹ́ báyìí. Ni àkókò ọ̀gbẹlẹ̀, nigbogbo, nǹkan gbe tawutawu, mo máa ń lo, eh, ìpara olórí láti fi pa ara mi kí ara mi lè máa dán, kó sì lè máa jọ̀lọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe iṣẹ́ láti ilé. Nígbà tí ó bá jẹ́ pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi ní àtì sọ́ọ̀bù, so mo máa kó àwọn iṣẹ́ kan wá sí ilé tí máa rí dájú pé mo ṣe bóyá ní alẹ́ mójúmọ̀ àbí ní àárọ̀ kí n tó gba ẹnu iṣẹ́ mi lọ láti ṣe àdínkù fún wàhálà ọrùn mi tí mo bá dé ibi iṣẹ́ ní ọjọ́ kejì.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù jẹ́ àjọ̀dún iléyá. Ọdún iléyá tí a máa ń ṣe àwa Mùsùlùmí tí a máa ń pa ẹran. Ọdún yìí jẹ́ ọdún kan gbòógì tó jẹ́ ọdún tó máa ń ṣe àkójọpọ̀ gbogbo ẹbí wa tí a sì máa ń pàdé ní ìlú, ní eh, village tí a ti wá, ní ìgbèríko tí a ti wá, tí gbogbo wa á pàdé tí a sì máa ń sọ̀rọ̀ dáadáa, tí a jọ máa ń sọ àṣọyé àti ìpàdé ọmọ ilé.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Nítorí pé ní àwọn ìgbà míràn wà, bóyá tí ọkọ̀ mi bá bàjẹ́, tí mi ò bá gbé ọkọ̀ lọ sí ibi iṣẹ́, màá lọ sí ère náà, irú náà láti lọ dá ọkọ̀ dúró ní ìdojúkojú tí yóò gbé mi lọ sí ibi iṣẹ́ mi. Iyẹn ní ọjọ́ tí mi ò bá wọ ọkọ̀ ojú irin lọ sí ibi iṣẹ́, màá lọ sí dá ọkọ̀ dúró ní ìdojúkojú.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ jiyàn dáadáa tí mo bá wà pẹ̀lú àwọn akọ̀ ẹgbẹ́ mi. Yálà ìjiyàn lórí ọ̀rọ̀ ìlú àbí ìjiyàn lórí ọ̀rọ̀ iṣẹ́ torí pé mo rí ìjiyàn gẹ́gẹ́ bí nǹkan tí mo lè fi kọ́ ọgbọ́n tuntun sí eléyìí tí mo mọ̀ tẹ́lẹ̀. Ẹni tí mo n bá jìyàn á sọ̀rọ̀ pẹ̀lú ìríràn sí i tiẹ. Ẹ̀mí náà á sọ tẹ̀mi, á jọ́sọ̀ àjọye papọ̀ níbi ìjiyàn níbi.

Mo máa ń rí dájú pé ọjà mi dára nípa kí n rí i pé mo jẹ́ kí àyíká mi kó mọ́. Mo sì máa ń jẹ́ kí n rí i pé ọjà tí mò ń ká ọ jẹ́ ọjà gidi tí kò ṣe ọjà gbọrọ gudú. Eléyìí jẹ́ ọ̀nà kan gbógí láti máa rí pé ọjà mi dára. Kí n sì máa fi owó lé ọjà mi tó pọ̀ jù láti fi maa ní àwọn alábárá tó pọ̀.

Bẹ́ẹ̀ni, etí e mi dára ó sì jẹ́ etí tó máa ń gbọ́ ọ̀rọ̀ láti jìnnà jìnnà àbí nǹkan tí wọ́n bá sọ nítòsí mi. Mo ní etí tó jẹ́ etí tó dára dáradára tó sì máa ń gbọ́ ọ̀rọ̀ tó sì jẹ́ etí tó jẹ pé àwọ̀ etí mi jẹ́ àwọ̀ etí tó jẹ́ etí tí ko lo ti kò tóbi jù, tí kò dẹ́ kere ju gẹ́gẹ́ bí nǹkan tí etí àwọn ẹbí mi ṣe rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn nígbà tí mo bá rí pé mo wà ní ẹnu iṣẹ́ tí mi ò sì fẹ́ kí a ti gbé fóònù dání mi kó jẹ́ ǹkan tó máa tún dá ṣe àdá dúró nígbà tí mo wà ní ẹnu iṣẹ́ tí mo sì fẹ́ bá ènìyàn mìí sọ̀rọ̀. Mo máa ń lo ẹ̀rọ eléyìí láti fi ṣe àídá iṣẹ́ dúró tí màá sì máa bá ó gòrò èyàn sọ̀rọ̀ ní àsìkò tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́

Mo máa ń wọ ojú ìbòjú òmi ní wákàtí bi, bi wákàtí méje sí méjìlá lójúmọ́. Nítorí pé tí mo bá ń wọ ìbòjú yìí nígbà tí mo bá ń ṣiṣẹ́ àbí ìgbà tí mo bá ń wo àwòrán tí ojú rẹ̀ ṣe lè máa tán sí mi lójú láti dé ọ̀n-- láti dìnnà fún nǹkan tó máa dá ojú mi ní àmú.

Ó tó bi ìgbà márùn-ún tí mo máa ń jẹ́ kí fóònù mi gbóná ní ojúmọ́. Boyá, yálà ìgbà tí mo bá ń ṣe ìpolówó ọjà mi tí mo sì tan fídíò ọjà mi, fóònù mi sì yà tí mo fi ń ṣe ìpolówó ọjà. Ó jẹ́ bí ìgbà márùn-ún tí mo wá ń ṣe eléeyi l'ojúmọ́ tí fóònù mi sì máa ń gbóná gan gan gan nígbà tí mo bá ń ṣe ìpolówó ọjà náà lọ́wọ́.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́, ó jẹ́ gẹ́gẹ́ bí káàdì ìdánimọ̀ ní ibi iṣẹ́ mi. Mo máa ń lo káàdì iṣẹ́ yìí bọ́yá tí mo bá rin ìrìn àjò láti ibi kan sí ìkejì. Bí mo bá pàdé àwọn ọlọ́pàá tí wọ́n béèrè lọ́wọ́ mi pé iṣẹ́ wo ni màá ń ṣe, màá sì yọ káàdì yìí jáde láti lè fi ṣe àfihàn irú iṣẹ́ tí mo ń ṣe. Mo sì máa ń lo náà fún àwọn nǹkan mìíràn gẹ́gẹ́ bí i ká ló ní ibi iṣẹ́. Mo sì maa n ṣe ní dandan fún gbogbo àwọn alájọṣìṣẹ́pọ̀ mi láti ri dájú pé wọn ò jáde láì mú káàdì wọn dání.

Èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi, òun ni ǹkan àkọ́kọ́, òun ni ẹ̀rọ ayélujára. Èkejì ó sì jẹ́ àwọn ǹkan tí mo máa ń lò irinṣẹ́ tó jẹ́ ti mo máa ń fi mú páìpù mi dání àti jẹnẹrétọ̀ tí mo máa ń lò àti hydraulic, um, machine.

Akókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni akókò tó bá ń tó bí ìrọ̀lẹ́ mọ ọwọ́ alẹ́. Nígbà yìí ni màá ti kúrò níbí iṣẹ́, ọkan mi a sì balẹ̀. Màá le máa ronú dáradára láti ronú pé kí ni ó tun kàn ní ọ̀la, láì jẹ́ pé n ò tún ronú pé iṣẹ́ kan tun wà ní ọjọ́ ìyẹn mọ́, mà á sì lọ sùn. Ó jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn.

Bẹ́ẹ̀ni mo ti lọ sí Ago ri nígbà tí mo lọ ṣe àbẹ̀wò sí àwọn ará Agó. Mo ní ẹbí ní ibẹ̀ tó jẹ́ pé mo sì máa ń lọ ṣe àbẹ̀wò sí wọn ní ìgbà kọ̀ọ̀kan. Bóyá yálà, ìgbà tí mo bá ní, ta, mo máa ní àkókò ìrínisílẹ̀ ní ẹnu iṣẹ́ tí màá sì lọ ṣe àbẹ̀wò sí wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ẹ̀rọ ìgbésókè yìí náà sì jẹ́ ara àwọn ọ̀nà kan tí a fi máa ń bá ara wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ènìyàn sí ènìyàn, táa sì máa ń fi àwọn ìmọ̀ kọ̀ọ̀kan tí ẹnìkan ní tí ẹnìkan ò ní táa fi máa ń dára wa ní ẹ̀kọ́

Rárá o, mi ò fẹ́ràn kí n máa ṣí fèrèsé ọkọ̀ mi nítorí ìdí kan sí ìkejì. Ara àwọn ìdí tí mi ò fẹ́ràn sí láti fi máa ṣí fèrèsé ọkọ̀ ni pé àwọn eruku ó máa ń wọ inú ọkọ̀ nígbà tí mọ́tò baa ń lọ tá bá ṣí fèrèsé sílẹ̀, àbí àwọn irúfẹ́ atẹ́gùn tó máa ń wọnú ọkọ̀ tí mọ́tò baa ń sáré. Àwọn ẹlẹ́ yìí jẹ́ ìdí gbógi tí ó kì í mú mi máa ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀. Ní díẹ̀ yìí, mo fẹ́ràn kí n máa tanamúnútutù tó wà ní inú mọ́tò mi.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀, mo ní aṣọ wíwẹ̀ tí mo sì máa ń lò fún wíwẹ̀ ní ẹ̀kọ́ kan, àbí kí n sọ pé ó jẹ́ nǹkan tí mo sì máa ń lò jù ní gbogbo ìgbà tí mo bá ti fẹ́ wẹ̀. Mo ní aṣọ wíwẹ̀ mòṣì ni to bí oríṣi méjì sí mẹ́ta tí mo mọ̀ ń pàrọ̀ síra.

Mo ti kẹ́yìn fò nígbà tí mo wà ní ilé ìwé kọ́lẹ́ẹ̀jì. Mo jẹ́ ẹni tó máa ń fò fún sùkú mi dáadáa fún ilé ìwé mi nígbà tí a bá ń ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú àwọn sùkú mìíràn lẹ́yìn àti bíi ọdún mẹ́ẹ̀dógún ni mo ti fò lá kẹ́yìn.

A mo kẹ́yìn lọ sí ibi orin nísìnyí gẹ́gẹ́ bí ọdún mẹ́wàá sẹ́yìn. Nígbà tí wọ́n ń sin ẹ̀gbọ́n mi ní ìyàwó ni mo kẹ́yìn lọ síbi orin tí a sì lọ síbi ijó alẹ́ gẹ́gẹ́ bí ọmọ ilé tí a sì lọ ṣe ayẹyẹ fún ẹ̀gbọ́n mi.

Bẹ́ẹ̀ni, mo ti sìnà rí ní ìgbà tí mò ń lọ sí ìlú odìkejì. Mo dé ibẹ̀ nígbà tí òjò ń rọ̀, tí mi ò sì rí ẹnì kankan tó lè tọ́ka ọ̀nà sí mi. Mo sì ná fún bí wákàtí mẹ́ta tí mo fi rìn káàkiri kín tó rí ẹni tí mo wá lọ kó tó tọ́ mi sí ọ̀nà pé ọ̀nà ibi tí mò ń lọni eleyii.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́é bóyá nígbà tí mo bá fẹ́ sùn àbí nígbà tí mo bá wà ní ẹnu ìṣẹ́ tí mi ò sì fẹ́ kí ǹkan kan kó dẹ́ ọ̀nà àti kọjú sí iṣẹ́ mi. Mo máa ń lo ìdákẹ́jẹ́ẹ́ láti sá fún ìdínà ǹkan tó lè mú ọkàn mi kúrò níbi iṣẹ́.

Orin tí mo fẹ́ràn jù lọ òun ni orin Àpàlà. Orin Àpàlà. Orin Àpàlà yìí jẹ́ orin, orin ìlú mi tó jẹ́ orin tó ń kọ pẹ̀lú èdè ìlú mi. Mo fẹ́ràn orin Àpàlà yìí púpọ̀ nítorí pé ó sọ̀rọ̀ nípa ìṣẹ̀dálẹ̀ ìlú mi àti ìṣẹ̀dálẹ̀ orílè-èdè mi. Pàápàá mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ kí ń máa gbọ́ yálà mo bá ń lọ ìrìnàjò ni àbí mo bá wà nílé tí mo fẹ́ sùn.

Mo máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ ṣiṣẹ́ nípa kí n rí pé mo ṣe apá mi, mo ṣe apá mi láti rí i pé a ṣe àṣeyọrí. Mo sì máa ń fẹ́ràn kí n jẹ́ ìkan lára àwọn tó ṣe àṣeyọrí tí ó gba oríyìí iṣẹ́. Mo máa ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi. Mo sì jẹ́ ẹni tó máa ń tọ́ ohun sọ́nà pọ̀ pa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftíwẹ́ẹ̀ mi. Bọ́yá yálà mo rí pé ọ̀tún titun jáde lórí ayélujára àbí lórí Íńtánẹ́ẹ̀tì, màá rí pé mo ṣe sọftíwẹ́ẹ̀ mi ní ọ̀tún. Màá rí rí i dájú pé iṣẹ́ rẹ ó ń fún mi ní iṣẹ́ tó jẹ́ iṣẹ́ tuntun yàtọ̀ sí, àsọ̀ sí eléyìí tí mo ti lò sẹ́yìn.

Rárá o, mi ò fẹ́ràn kí n máa jókò sí ojú fèrèsé ọkọ̀ òfurufú nítorí mo jẹ́ ẹni tó ní òye ojú. Mi ò sì ń fẹ́ kí ń jókò sí orí fèrèsé ní orí ọkọ̀ òfurufú bí ó ṣe máa ń rìn ní orí afẹ́fẹ́. Ó jẹ́ nǹkan tó máa ń mú ojú mi po yí. Fún ìdí èyí, mi ò fẹ́ràn kí n máa jókò sí ojú fèrèsé ọkọ̀ òfurufú.

Mo ní etí ìgbọ́ oríṣiríṣi tí mo máa ń lò. But, mo ní etí ìgbọ́ ìfarabalẹ̀. Yálà mo wà níbi tí mò ń tí ń kọ́ ẹ̀kọ́ àbí mo wà níbi tí mò ń tí ń gbọ́ nǹkan kan tó jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí mò sì fẹ́ dè mọ́lẹ̀. Mo fẹ́ran etí ìfará, etí ìgbọ́ ìfarabalẹ̀ láti mọ wípé ǹkan tí mò ń gbọ́ o wọnú làákàyè mi lọ.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí kò jẹ ẹran. Nítorí mo fẹ́ran ẹja, kí n máa jẹ ẹja lọ́pọ̀lọpọ̀. Ìdí èyí, mo máa ń jẹ ẹja. Bọ́yà ẹja bí ẹja aborí, ẹja bí ẹja tilapía. Mo fẹ́ran kí n máa jẹ ẹja lọ́pọ̀lọpọ̀. Ìdí yìí jẹ́ ohun tó jẹ́ kí n kórìíra kí n máa jẹ ẹran.

Oṣù tí mo fẹ́ràn nínú ọdún jù ní oṣù keje. Idi kan gbòógì tí mo ṣe fẹ́ràn oṣù keje ni pé ó jẹ́ oṣù tí a bí mi, ó sì jẹ́ oṣù tí mo máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi. Bẹ́ẹ̀ sì ni pé oṣù keje yẹn na jẹ́ oṣù tí a bí ìyá mi náà. Mo fẹ́ràn oṣù keje lọ́pọ̀lọpọ̀ torí ó jẹ́ oṣù ta a máa ń ṣe ayẹyẹ, ó sì jẹ́ oṣù ìdùnnú fún mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò orun sára nítorí láti mú dájú wípé mo so ohun mi ní tí nǹkan tó jẹ́ ó fún mi ní, ah, ìfarabalẹ̀ dáadáa láìṣe ní ǹkan tí kò yé máa jí tí ara mi ó ṣe gbọ́n gbogbo gbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra oúnjẹ ní òpópónà torí mo jẹ́ ẹ̀yàn tó fẹ́ràn kí n máa rin ìrìnàjò dáadáa. Mo máa ń ra oúnjẹ ní òpópónà nígbà tí mo bá ń rin ìrìnàjò. Yálà kí n ra nǹkan múmu, àbí kí n ra búrẹ́dì, àbí kí n ra bí àkàrà lójú ọ̀nà tó jẹ́ ǹkan tí mo lè máa fi panu nínú ọkọ̀ mi. Tí mo bá ṣe ìrìn lọ, tí mo bá dé ibi tí ẹbí ń pa mí, mo lè dúró ní òpópónà kí n ra oúnjẹ tí màá jẹ kí n tún mọ ìrìnàjò mi lọ.

Rárá o, mi ò kí ń lo ọ̀pá ìfámú. Mo fẹ́ràn kí máa mú-- tí bá bá mú nǹkan mú mu, ó má fẹ́ràn kí a máa dàá sínú ife kí n sì máa mú láti inú ife ju kí máa lo ọ̀pá ìfámú lọ. Mo fẹ́ràn ìfè lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí mo máa ń mú bíi kọfí àbí tíì, mi ò lè lo ọ̀pá ìfámú àfi kí n dà á sínú ife.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ́lẹ̀ òfin ìyára ọkọ̀ torí òfin ìyára ọkọ̀ ó jẹ́ òfin tó jẹ́ òfin ìdáàbòbò ojú pópó. Fún ìdí èyí, mo máa n tẹlẹ òfin náà, mọ ṣí máa n ri daju pé òfin yii, mo mú ni okukundun. Mo ṣì máa ń sọ fún àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi àti àwọn ọ̀rẹ́ mi náà láti tẹ̀lé òfin yìí. Yálà, mò ń wakọ̀ lọ ní àbí mo fẹ́ dá ọkọ̀ mi dúró níbi kan, màá rí dájú pé mo dáa dúró ní ibi tó bá òfin mú.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń pẹja. Torí nígbà tí a wà ní, ní inú abà wa níbi tí wọ́n ti bí wa. Nígbà ta wà ní kékeré, a máa ń lọ sí odò láti lọ pa ẹja, táa ó sì tẹ̀lé bàbá, bàbá wa lọ àti àwọn ẹ̀gbọ́n wa náà. Nígbà tí a wà ní inú ìlú tí a ti bí ni, mo máa ń lọ pa ẹja dáadáa. Ó sì jẹ́ ǹkan tí mo sì máa ń ṣe di síyìn.

Nígbà tí mo bá fẹ́ lọ sùn, mo jẹ́ èèyàn tó máa ń gbọ́ra sílẹ̀ níhòhò. Tí mo bá fẹ́ lọ sùn, màá kàn rí dájú pé mo wọ aṣọ àwọ̀tẹ́lẹ̀ mi. Tí mo bá fẹ́ lọ sùn, eléyìí jẹ́ nǹkan tí màá kà fi sí ara mi. Màá ṣe ìdájú pé n fi aṣọ ìbora bo ara mi níúluúlú yálà inú ojú ni àbí ni inú ẹ̀rù. Eléyìí ni ọ̀nà tí mo máa ń fi sùn.

Bẹ́ẹ̀ni, mò ma ń ṣe ère ìdánì. Kódà ère ìdánì jẹ́ ìkan lára àwọn ère tí mò ma ń ṣe. Tí mo bá fẹ́ ṣe ère ìdánì, mò máa ń mú àwọn ẹbí mi àbí ìyàwó mi. Ajaja, ọmọ àkọ́bí mi, ó fẹ́ràn kí wọ́n máa bá mi lọ ibi ère ìdánì àti ọ̀rẹ́ koríkoṣún mi náà, a jọ máa ń lọ ṣe ère.

Mo ṣe ẹ̀kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ ní bí ọdún mẹ́tàlá ṣẹ́yìn nígbà tí mò ń ṣiṣẹ́ ní ilé ẹ̀rọ ayárabíàṣá. Nígbà tí mo dẹ̀ rii dájú pé owó tí wọ́n fẹ́ máa ń fún mi, iṣẹ́ tí mò ń ṣe ó ju owó tí wọ́n fẹ́ máa fún mi lọ fún ìdí eléyìí. Mo kọ̀wé ìfisẹ́sílẹ̀ fún wọn láti lọ mójútó iṣẹ́ ara mi fún ra mi.